Fún èmi, ìbáṣepọ̀ láàrín, ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn alá, alábáṣiṣẹ́ pọ̀ mi ṣe pàtàkì gan láti mú kí iṣẹ́ lọ déédé. Mo máa n rí i dájú wípé mo kí wọn tọ̀yà tẹ́rìn tọ̀yàya láàárọ̀ kùtùkùtù láti bẹ̀rẹ̀ ọjọ́ pẹ̀lú ayọ̀. Má, mo má n fi, mo má n fẹ́ láti fetí sí àwọn èrò wọn, kì í sì jẹ́ kí wọ́n mọ̀, kì í sì jẹ́ kí wọ́n mọ̀ wípé mo mọ, mo mọ iyì iṣẹ́ wọn. Bí awuyewuye bá wáyé, mo má n fẹ́ ká sọ̀rọ̀, mo má n fẹ́ ká sọ̀rọ̀ láwà nìkan láti yanjú rẹ̀ ní, láti yanjú rẹ̀ lẹ́rọ̀. Nígbà mìíràn, a má n jọ jẹ ohun ọ̀sán papọ̀ láti túbọ̀ mọ ara wa yàtọ̀ sí iṣẹ́ ọ́fíìsì nìkan. Èyí má n jẹ́ kí iṣẹ́ wa jẹ́ ìrọ̀rùn ó sì má n mú kí ìṣọ̀kan wà láà rín wa.

Mo ma ń ṣe ètò agogo jiiji mi. Mo ma ń ṣe ètò agogo ìjí mi sí agogo mẹ́fà àrọ̀ lọ́júmọ́, nítorí pé mo fẹ́ràn láti jí ní òwúrọ̀ kùtùkùtù láti kírun àti láti múra fún iṣẹ́ mi. Nígbà mii, o má n ṣòro láti jí ní àsìkò yìí, pàápàá jùlọ tí mo bá sùn pẹ́, pàápàá jùlọ tó bá pẹ́ fún mi láti sùn ní òru. Ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì láti bẹ̀rẹ̀ ọjọ́ ní àárọ̀ kùtùkùtù. Sí ṣètò ago ìjí mi sí ago mẹ́fà òwúrọ̀, o má n ràn mí lọ́wọ́ láti kó, láti kó ra mi ní ìjánu. Bẹ́ẹ̀ sì ni o má n, o má n jẹ́ kí n rí i dájú wípé mo ní àkókò tó tó láti ṣe ètò ìlera mi àti láti, à, láti ṣètò bí mo ṣe fẹ́, bi mo ṣe fẹ́ rìnrìn mi ní, ní ọjọ́ náà ṣáájú kíi rògbòdìyàn ọjọ́ tó ṣe kó tó kó tó bẹ̀rẹ̀. Láiṣí ìṣètò ago ìjí mi, ó ṣe é ṣe kó jẹ́ pé ì ń sùn títí ó fi di ọ̀sán ni.

Mó máa n ṣe ìtọ́jú èékánná mi pẹ̀lú, pẹ̀lú wípé mó máa n rí, mó máa n rí dájú pé mó gé wọn ní gbògbò ìgbà kí wọ́n má ba à gbá ètùtù tàbí ìdọ̀tí sí, kí wọ́n, kí wọ́n má ba à gbá ètùtù àbí ìdọ̀tí síbẹ̀. Lẹ́yìn tí mo bá wẹ̀ tán, mo ma n lo àwọn ǹkan èlò tàbí òróró, òróró, òróró, òróró rọ̀bì láti jẹ́ kí àyíká èékánná mi rọ̀. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni kí n, bẹ́ẹ̀ ni kì í jẹ́ kí èékánná mi rárà pẹ̀lú, pẹ̀lú, pẹ̀lú ẹyin, pẹ̀lú èmi, mi, mi kì í jẹ́ èékánná mi, mi kì í gé èékánná mi pẹ̀lú ẹyín. Mo tún ma n rí dájú pé mo mu omi dáadáa nítorí pé ó ń jẹ́ kí èékánná mi lè, kì í sì, kí ó sì dán, kí ó sì dán gbònràn ní gbògbò ìgbà.

Bẹ́ẹ̀ni, mo ti gùn alùpùpù rí. Paapaa jùlọ ní ìlú Èkó níbi tí a máa ń sí ọ̀kadà. Nitòótọ́ gígùn alùpùpù máa ń yára ju mọ́tò lọ nígbà tí kọ́kọ́rọ́ bá pọ̀ lójú títì. Ṣùgbọ́n èyàn gbọdọ̀ ṣọ́ra gidigidi nítorí pé ó léwu díẹ̀. Ìgbà àkọ́kọ́ tí mo gùn, ẹ̀rù bà mí gan mo sì di awakọ̀ náà mú fọfọ. Ṣùgbọ́n ní báyìí ara mi, ṣùgbọ́n ní báyìí ara mi ti mọ̀. Ó jẹ́ ọ̀nà ìrìnàjò tó rọrùn láti dé ibi tí mọ́tò kò lè dé. Ṣùgbọ́n dídáàbò bo orí pẹ̀lú fìlà téńgé, dídáàbò bo orí pẹ̀lú fìlà téńgé ṣe pàtàkì gan fún ààbò ẹ̀mí àti ara.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mó ti rín ìrìn àjò lọ sí ọ̀pọ̀lọpọ̀ ìlú rí. Páípà jùlọ ìlú Abuja tí ó jẹ́ olú ìlú fún ọkọ̀ wọ, tí ó jẹ́ olú ìlú fún ọkọ̀ wọ, tí ó jẹ́ olú ìlú fún ọkọ̀ wọ ní orílẹ̀èdè Nàìjíríà. Ìrìn àjò náà jẹ́ èyí tí ó dùn mí gan nítorí, nítorí, nítorí mó rí àwọn ǹkan tuntun mò sì pàdé àwọn ènìyàn òtítọ́ tí wọ́n ní àṣà àti ìṣe tí ó fanimọ́ra. Gbigbe kúrò ní agbègbè mi láti lọ wo, láti lọ wo bí ayé ṣe rí níbò míràn máa ń jẹ́ kí n ní ìmọ̀ sí nípa bí àwọn ènìyàn ṣe ń gbé ayé wọn ní onírúurú ọ̀nà. Ìrírí yìí fún mi ní ayọ̀ ó sì tún mú kí n mọrírì ẹ̀wà àti títóbi orílẹ̀èdè wá.

Bẹ́ẹ̀ni, mo máà ń máà rí i dájú pé mo se ìmúdójúìwọ̀n gbogbo sọfití software mi lórí sọloftware lórí fóònù lórí software mi lórí fóònù àti kọ̀ǹpútà lásìkò tó yẹ. Idi tí mo fi ń ṣe èyí ni pé ó máà ń jẹ́ kí àwọn ẹ̀rọ mi ṣiṣẹ́ dáadáa. Ó sì máà ń dènà àwọn kòkòrò burúkú tí wọ́n lè ba iṣẹ́ mi jẹ́. Nígbà mìíràn tí ǹkan tuntun bá dé, mo fẹ́ kí fóònù mi ní àwọn ètò tuntun yìí kí n lè gbádùn ìmọ̀ ẹ̀rọ òde òní. Ó ṣe pàtàkì gan fún ààbò àti ìdàgbàsókè.

Bẹ́ẹ̀ni, ó ṣe pàtàkì gan láti sèwádi nípa àwọn alábáṣiṣẹ́pọ̀ ẹni kí á tó bẹ̀rẹ̀ iṣẹ́ èyíkéyìí. Nítèmi, mi kì í kàn fojú fo irú ǹkan bẹ́ẹ̀ dànù nítorí pé ó máa ń jẹ́ kí n mọ irú ẹni tí mo fẹ́ bá ṣiṣẹ́ àti bóyá ìwà wọn bá tèmi mu. Ìwádi yìí máa ń dín ìfura kù, ó sì máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà láàárín wa láti bẹ̀rẹ̀. Ni ayé òde òní mímọ ẹni tí a fẹ́ bá dọ́wọ́ pọ̀, ó jẹ́ ọ̀nà ọgbọ́n láti rí i dájú pé iṣẹ́ náà yọrí sí rere láìsí wàhálà kankan lọ́la.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo ti lọ sí Agori. Ìrí òye ná sì jẹ́ kí n ó sì jẹ ǹkan tí n kò ní gbàgbé láyé nínú ayé mi. Ìgbà tí mo wà ní ago, mo kọ́ nípa bí a ṣe ń gbé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láti onírúurú ẹ̀ka ìlú tí ó kójọ sọ̀rọ̀, tí ó kójọ sọ, tí ó, tí ó kójọ sọ̀rọ̀ rí. Àkọ́kọ́ tí, àkókò tí a lò níbẹ̀ kún fún iṣẹ́ ṣíṣe ní òwúrọ̀ kùtùkùtù. Ìdánilẹ́kọ lórí ìmọ̀ tuntun àti ṣíṣe eré ìdárayá láti jẹ́ kí ara le dáda. Ohun tí ó jẹ́ kí n nífẹ̀ sí ago jùlọ ni bí a ṣe ń jó, bí a ṣe ń jọ jẹun, tí a ṣe ń sọ̀rọ̀ lẹ́gbẹ̀ iná ní alẹ́ láti mọ ara wa dáda. Bí ó ti lẹ̀ jẹ́ wípé iṣẹ́, bí ó ti lẹ̀ jẹ́ wípé iṣẹ́ bẹ́ẹ̀ le, bí ó ti lẹ̀ pé iṣẹ́ bẹ́ẹ̀ le díẹ̀. Ó kọ́ mi nípa sùúrù ìfaradà àti bí a ṣe ń ṣiṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ kan ṣoṣo la, láti ṣe àṣeyọrí.

Bẹ́ẹ̀ni, mo má ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Pàá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàá pàá jùlọ nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ tàbí tí mo bá ní iṣẹ́ kánjúkánjú láti parí. Nígbà míràn, ó má ń nira láti dè wọ iṣẹ́ gangan ní àsìkò ti ní àsìkò tí a là sílẹ̀ nítorí pé mo fẹ́ rí pé nítorí pé mo fẹ rí pé gbogbo ǹkan lọ nírẹ́gí. Bó tilẹ̀ jẹ́ wípé ó ma ń rẹni nígbà míràn, mo mọ̀ wípé ṣíṣe iṣẹ́ àfikún yìí ṣe pàtàkì láti jẹ kí láti jẹ́ kí n lè ṣàfojúsùn mi bí àti láti jẹ́ ẹni tí ó lè fọkàntán tí ó lè f'okan tan ni níbi iṣẹ́.